Mo fẹ́ran àwọn ẹ̀bùn tó bá jọjú àti wípé ẹ̀bùn fún àwọn ènìyàn ó dá lórí irú ènìyàn tí mo bá fẹ́ fún lẹ́bùn, tó bá jẹ́ wípé obìnrin ni àti wípé nǹkan tí wón bá ń ṣe. Mo fẹ́ràn láti fún obìnrin ní nǹkan tí wọ́n lè máa lò nínú ilé. Àmọ́ tó bá jọ́kùnrin náà, mo fẹ́ràn láti fún àwọn ọkùnrin ní àwọn nǹkan tó máa wúlò fún ara wọn gẹ́gẹ́ bí tùràrí ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.